Fún àwọn ènìyàn dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan ní àwọn ìpàwọ̀ yìí. Alákọ̀ọ́kọ́ nu ẹ, ó kan ikanra àti àìfọkànbalẹ̀. Àwọn ènìyàn máa ń ní ìmọ̀lára pé nǹkan kan sọnù, pàápàá tí wọ́n bá lọ google nígbà gbogbo bí ẹni tí ó ń da kọfí dúró. Eléèkejì, àmì àmì ìyípadà ní ọ̀pọ̀lọpọ̀ ole ran Ó lè ràn lọ́wọ́ láti mú kí ọ̀pọ̀ lọ sínmi, dínkù wàhálà àti mú kí ènìyàn ní ìdójúkọ tó dára sí nǹkan tí ó ń ṣe. Ẹlẹ́ẹ̀kẹta, ìdínkù ipa ti Íńtánẹ́ẹ̀tì fún àwọn tí ń ṣiṣẹ́ lórí SEO search engine optimization Ìdúró fún ọjọ́ kan lè fà á kí ojúbọ wẹ́ẹ̀bù wọn máa tẹ̀síwájú láti Hang dáradára lórí Íńtánẹ́ẹ̀tì èyí tí ó lè fa ìdínkù ní àwọn ènìyàn tí ń wọlé sí i. Ẹlẹ́kẹ̀rin, ìdáhùn tí ó dára. Fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, lílo ẹ̀rọ ayárabíàṣá ti di ọ̀nà tí wọ́n fi ń rí ìdáhùn sí àwọn ìbéèrè wọn ní kíákíá. Dídúró fún ọjọ́ kan lè jẹ́ kí wọ́n wá ìwí fún nípa ọ̀nà mìíràn.

Gẹ́gẹ́ bí ìwádìí lórí àwọn ohun èlò tí a ń lò ní Yorùbá, nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa ewé àkókó, nínú ìṣe àti lílò, lílò láti fi rọ̀rí sùn mọ́ jù, èyí tí kò lójo ló rara, ewé àkókó ni a máa ń lò.

Àwọn èèyàn sábà máa ń fẹ́ran àwọn adùn wọ̀nyí nínú ice cream: Alákọ̀ọ́kọ́ vanilla, adùn tó wọ́pọ̀ jù lọ tí ọ̀pọ̀ ènìyàn fẹ́ràn. Elékèjì chocolate, fún àwọn tó fẹ́ran adùn kòkó. Elékẹta strawberry, adùn èso tó dùn mọ́ ni. Eléẹ́kerìn cookies and cream, àdàpọ̀ bisikíìtì àti wàrà. Eleekarun mixed chocolate chips adùn tó ń fúnni ní ìmọ̀lára tutù adùn.

Ṣé ẹ̀yin máa ń fọ owó ọ̀? Ṣé ẹ̀yin máa ń fọ? Èyí jẹ́ gbólóhùn, gbólóhùn Yorùbá tí ó ní ìtumọ̀ méjì tí ó dá lórí ohun tí a ń sọ̀rọ̀ nípa ẹ̀, alákọ̀ọ́kọ́ nípa oúnjẹ. Ẹ̀yin, ẹ̀yin, egg. Ó lè túmọ̀ sí ṣé ẹ̀yin máa ń fọ? Do you also break eggs? Do you also wash egg? Tàbí ẹ̀yin máa ń fọ fọ? You usually break or wash it. Ẹlẹ́ẹ̀kejì, nípa ìfọ̀kànbalẹ̀. Ma fọ́ ọ. Nínú ọ̀rọ̀ sísọ tí ó wọ́pọ̀ lórí ayélujára Facebook. Ma fọ́ ọ. Jẹ́ gbólóhùn tí ó túmọ̀ sí má fòyà tàbí má fòòró. Don't be afraid or don't worry. Tí ọ bá jẹ́, tó bá jẹ́ gbólóhùn ìfọ̀kànbalẹ̀, ó túmọ̀ sí pé ohun gbogbo wà ní àlàáfíà.

Eré ìdárayá, eré ìdárayá jẹ́, jẹ́ àwọn eré tí a máa ń ṣe ní ilẹ̀ Yorùbá láti dá ara wa yá tàbí ṣe ẹ̀fẹ̀ fún àpẹẹrẹ àárín ìdìjà. Àwọn eré ìdárayá yìí máa ń jẹ́ kí ìfẹ́ gbòòrò síi láàárín àwọn èwe àti ọ̀dọ́ ní agboolé kán sí òmíràn tó sì tún máa ń dá, tún máa ń dà wọ́n pọ̀.

Rárá o, èmi mo jẹ́ enikan tí ó máa ń jẹ ẹran. Kódà mo fẹ́ran ẹran jíjẹ bí i súyà. Kódà even though tí n bá fẹ́ jẹun gbogbo ìgbà tí n bá fẹ́ jẹun, tí agbára bá ka láti fi ẹran jẹ, mo fẹ́ràn láti máa fi ẹran jẹ gbogbo oúnjẹ tí n bá fẹ́ jẹ. Ah, gbogbo oúnjẹ tí n bá fẹ́ jẹ, mo gbọdọ̀ máa jẹ ẹran o. Mo dẹ̀ fẹ́ràn láti máa ra súyà tí àwọn Hausa náà máa ń ṣe, ó máa ń dùn gan-an ni pẹ̀lú yájì ton máa ń fíṣi àti àlùbọ́sà àti cabbage Tòróró ń bá tún wa wọ̀ dáadáa, àà un ìgbádùn ńlá ni. Kí eyan tún wá rí ǹkan tútù si bí i ǹkan ẹlẹ́rìndòdò bíi juice àbí yogoti, àwọn bíi Hollandia ńlá ńlá, òun kó wa tutù. Ah, tí ẹyan bá jẹ pẹ̀lú súyà, àwọn ẹran, ẹran súyà òun, Olúwa re o máa yin olọ́hun lógún ni. Ah, èmi fẹ́ràn láti máa jẹ ẹran o púpọ̀.

Ìbéèrè rẹ ṣe ó rọrùn fún ọ láti dárí jẹ àwọn ènìyàn? Dáríji àwọn ènìyàn jẹ́ ọ̀rọ̀ tó jinlẹ̀ tí ó sì kan ìdámọ́ ẹ̀dá ènìyàn àti ìbáṣepọ̀ wa. Gẹ́gẹ́ bí ìmọ̀ràn láti inú àṣà Yorùbá àti àwọn ẹ̀kọ́ ẹ̀sìn, ìdáríji jẹ́ iṣẹ́ agbára bí ó tilẹ̀ jẹ́ pé dídáríji lè ṣòro nígbà mìíràn. Ó jẹ́ ọ̀nà láti tú ara ènìyàn sílẹ̀ kúrò nínú ìrora àti èrò inú. Elékéjì, afárá mọ́ ìdáríji. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó gbà pé dídáríji jẹ́ dandan láti jẹ́ kí àlàáfíà wà ní àyíká wa, kí àjọṣepọ̀ wà pẹ̀lú àwọn ẹlòmíràn lè fi ṣe fẹṣẹ̀ mọ́lẹ̀. Elékẹta, agbára Ọlọ́run. Nínú ẹ̀kọ́ Krìstẹ́nì, a máa ń gbàdúrà pé kí Olú kọ́ Ọlọ́run fún wa ní ọkàn tí ó mọ́ra tán láti dáríji àwọn tí ó ṣẹ̀ wá gẹ́gẹ́ bí Ọlọ́run tí dáríji wa. Ni kúkúrú, dídáríji lè máa rọrùn nígbà gbogbo, ṣùgbọ́n ó jẹ́ ìpinnu ọlọ́gbọ́n tí ó ń mú àlàáfíà wá fún ẹni tí ó dáríji àti ẹni tí a dáríji.

Fún ìdáhùn tó parí, àfojú, tó parí lórí bí o ṣe lè máa pàdé, pàdé àfojúsùn títa rẹ. Àwọn nǹkan wọ̀nyí ṣe pàtàkì. Alákọ́kọ́, ìgbèrò àti ètò planning. Ni àfojúsùn tó ṣe ṣe measure, eh, smart goals, specific measure, achieving relevant time bound. Ẹlẹ́ẹ̀kejì, àṣeyọrí nínú títa achieving state. Jẹ́ kí ohun tí o ń tà jẹ́ èyí tí ó wúlò fún àwọn ènìyàn kí ó sì ní àgbara láti fi ọjà rẹ hàn. Wọ́n nípa ṣíṣe ìpolówó tó dára. Ẹlẹ́ẹ̀kẹta, ìfarabalẹ̀ consistency. Níbi ìfarabalẹ̀ nínú iṣẹ́ lójọojúmọ́ láti rí wipé o borí àwọn ìṣòro tó lè wá. Ẹlẹ́ẹ̀kẹ̀rin, mímọ̀ ọjà rẹ product knowledge. Jẹ́ kí o ní ìmọ̀ tó kúnrẹ̀rẹ̀ nípa ohun tí o ń tà. Láti dé àfojúsùn rẹ, o gbudọ̀ gbé ìgbésẹ̀ láti wá àwọn alábàáṣiṣẹ́ pọ̀ tuntun kí o sì lọ lo àwọn ọ̀nà ìgbàlódé láti ta ọjà rẹ.

Tábìlì iṣẹ́ mi rí báyìí. Alákọ̀ọ́kọ́, agbo ilé ayélujára digital workspace kì í ṣe tábìlì igi ṣùgbọ́n agbègbè data níbi tí mo ti ń ṣiṣẹ́. Òun wá ìròyìn àti ìdáhùn àwọn ìbéèrè rẹ̀. Elékèjì, agbára ìmọ̀ ẹ̀rọ. Mo ń lo àwọn ohun èlò ìmọ̀ ẹ̀rọ tó ti nílò síwájú láti yá ju àwọn iṣẹ́ pẹ̀lú ìyára. Iṣẹ́ iṣẹ́ tábìlì mi kún fún àwọn ìwé, ìròyìn àti àwọn ìsọ̀fúnni láti nu oríṣiríṣi èdè títì kan Yorùbá láti pèsè àwọn ìdáhùn tó péye. Ní kúrúkù, tábìlì iṣẹ́ mi jẹ́ ààyè àìrí àìrí ti ìmọ̀ ẹ̀rọ àti data.

Gẹ́gẹ́ bí àwọn ìwé àti ọ̀rọ̀ nípa àṣírí ìràwọ̀ Astrology and Star Signs, ènìyàn tí ó bá fẹ́ràn wíwo ìràwọ̀ tàbí tí ìràwọ̀ rẹ̀ bá jẹ́ ọ̀kan nínú àwọn ìràwọ̀ pàtàkì bí ìràwọ̀ ńlá omi, ìràwọ̀ iná, omi afẹ́fẹ́ tàbí ilẹ̀, nígbà gbogbo ni àwọn àbùdá kan alákọ̀ọ́kọ́. Oló-- Oló-- Olóòkàn funfun, wọ́n máa ń jẹ́ ènìyàn tí ó nífẹ̀ẹ́ àwọn ẹgbẹ́ wọn àti ẹnikẹ́ni. Oníwà rere, wọ́n jẹ́ olóòtú àti ẹni tí ó ní ìwà rere. Olóye, wọ́n máa ń ní ẹ̀bùn ẹ̀kọ́ àti ìjáfáfá láti kọ́ ẹ̀kọ́. Ìwà bí ìwà-- ìwà mọ́, nígbà mìíràn wọ́n le wo ìwà tí àwọn ènìyàn kò ṣeé fo ìdí rẹ̀. Ìràwọ̀ iná, wọ́n máa ń gbọ́nà jẹ́ olùdárí àti pé wọ́n lè jẹ́ pé wọ́n mú wá àṣírí bíbọ iná wò tàbí àṣírí iná wò tàbí àṣeyori. Tí a bá fẹ́ràn wíwo ìràwọ̀, ó ṣe é ṣe kí ó jẹ́ ènìyàn tí ó ń mú wá ìmọ̀lára nípa àyamon rẹ̀ tàbí bí ó ṣe le ní ìlọsíwájú nínú ìgbésí ayé.

Gẹ́gẹ́ bí i àwọn ìwádìí tó jẹ mọ́ owó ní orílẹ̀-èdè yìí, ìwà ìṣòwò ti di ǹkan tó kún fún oríṣiríṣi ìpèníjà ní àkókò yìí. Alákọ̀ọ́kọ́, àìṣètò àti ẹ̀tàn: ìwà àìṣètò, ẹ̀tàn àti ìfẹ́ ọ̀ǹkan ṣe eré Aija padude, eré àjẹ pajude ti pilẹ̀ nínú owó èyí tó mú kí ìyàtọ̀ máa sí láàrin nígbà oní ìgbàgbọ́ àti aláì gbàgbọ́ ní ìgbà mìíràn. Ẹlẹ́ kejì, owó àti ìjọba Ọlọ́run: Àwọn kan tẹnumọ́ pé láti jẹ́ kí owó jẹ́ èyí tó pọ̀lọ́ńgo. Ìjọba ọlọ́run ó gbọdọ̀ dá lórí òtítọ́, ìwà jìbìtì. Ìwà jìbìtì orí afẹ́fẹ́, cyber fraud ti pọ̀ gan-an, pàápàá nínú àwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń ṣe ìtànjẹ àwọn èèyàn nípa tẹlifíṣọ̀nù tàbí orí ayélujára.